Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Àwọn ìbọ̀sẹ̀ wà tí a ń pè ní socks. Ìgbà míì Yorùbá sì tún máa ń pè bàtà náà ní ìbọ̀sẹ̀. Tí a bá ń sọ̀rọ̀ socks yẹn, ìbọ̀sẹ̀ ta a máa ń fi ṣẹ́ṣẹ́. Èmi, mo fẹ́ràn láti wọ ìbọ̀sẹ̀, a ní oní àwọ̀ dúdú, ìyẹn black socks. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀. Ṣùgbọ́n àwọn kan náà tún fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ white colour, aláwọ̀ funfun. Bí irú aṣọ tí èèyàn bá wọ̀ bá ṣe rí ni ó sọrú ìbọ̀sẹ̀. Àmọ́ tí a bá wáa ń sọ̀rọ̀ ìbọ̀sẹ̀ tá ń pè ní shoe, ìyẹn bàtà, ìyẹn, ó máa ń ní ṣe pẹ̀lú irú aṣọ tí m bá wọ̀ ni mo fi máa mọ irú ìbọ̀sẹ̀ tí màá lò. Nígbà mìíràn àwọn ìbọ̀sẹ̀ irú àwọn shoe bíi tennis shoe, àwọn sport shoe, àwọn bàtà yẹn ó máa ń lọ dáadáa pẹ̀lú English dress, ìyẹn aṣọ, aṣọ àwọn òyìnbó. Ṣùgbọ́n tí a bá fẹ́ wọ aṣọ ilẹ̀ wa, ó láwọn bàtà tí a máa ń wọ̀ sí ìbọ̀sẹ̀ tí a máa ń lò. Bí àwọn ìbọ̀sẹ̀ bíi eleyi tí a ṣe lábẹ́le látọ̀dọ̀ wà níbí. Jẹ́ ìbọ̀sẹ̀ jẹ́ ǹkan tí máa ń mú èèyàn rẹwà dáadáa.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi. Oúnjẹ, ó jẹ́ ǹkan àkọ́kọ́. Mo fẹ́ràn oúnjẹ púpọ̀ torí bí èèyàn bá jẹun dáadáa, mo gbàgbọ́ pé kò sí ìtọ́jú ara tó dára tó oúnjẹ jíjẹ. Bí èèyàn bá jẹ oúnjẹ dáadáa, iye àwọn oúnjẹ tó ní nutrient gidi bá ṣe ní classes of nutrient bíi protein, carbohydrate àti oríṣìíríṣìí. Mo máa ń gbìyànjú àti ewé, iyen vegetables. Àwọn ǹkan yìí mo máa ń gbìyànjú láti jẹ́ kó wà nínú oúnjẹ tí mo fẹ́ jẹ. So ìtọ́jú ara tó lágbára gan-an ni oúnjẹ jíjẹ. Bí èèyàn bá jẹ oúnjẹ tó da. Ọ̀nà mìíràn láti tọ́jú ara ni pé mo máa ń gbìyànjú láti wà ní mímọ́ nítónító ní. Àyíká mi mo máa ń gbìyànjú láti jẹ́ kó wà ní mímọ́. Màá gba, ibi tí a ti ń yàgbẹ́, ibi tí a ti ń wẹ̀, mo máa ń gbìyànjú láti jẹ́ kó wà ní mímọ́ kí àìsàn ká àìsàn má bàà ráàyè ní gbogbo ibi tí mo bá wà. Ìtọ́jú ara ṣe pàtàkì gan. Èèyàn de gbọ́dọ̀ mọ wẹ̀ lójoojúmọ́ láti máa fọ ara. Àwọn ìdọ̀tí tó bá ṣe sí ara torí àwọn germs wọ́n wà ní gbogbo ibikíbi. So a gbọ́dọ̀ máa try láti wẹ̀ láti tún ara wa ṣe. Another ọ̀nà ni pé ṣẹ rí gbogbo ohun tí èèyàn ń mú wọnú àgọ́ ara rẹ̀ ó gbọ́dọ̀ yẹ́wò dáadáa. Oúnjẹ ni o, omi ni o, ó gbọ́dọ̀ mọ́ tí ó mọ mú. Ọ̀nà mìíràn láti ṣe ìtọ́jú ara tí mo fi ń tọ́jú ara mi ni pé tí mo bá ṣàìsàn, màá gbìyànjú láti lọ sí ilé ìwòsàn kí n má lọ má self medicate. Mo máa lọ sí ilé ìwòsàn láti sọ ǹkan tó bá ń ṣẹlẹ̀ kí wọ́n lè dá mi lóhùn níbẹ̀. Àwọn ọ̀nà mìíràn tí mo tún gbà láti tọ́jú ara mi, mo máa ń wọ aṣọ tó mọ́ dáadáa. Mo dẹ̀ máa ń gbìyànjú láti fọ eyín ní ojoojúmọ́. Kódà wọ́n nipé èèmejì ni ká máa fọ eyín wa lójúmọ́ ṣùgbọ́n èèkàn lèmi máa ń fọ. Ṣùgbọ́n eyín mi mọ́ dáadáa. At least bí èèyàn bá fẹ́ kiss àti oríṣìíríṣìí ǹkan bá, to bá ní ẹnu mímọ́ tẹnu rí òórùn tí ó mú òórùn gidi jáde. Kódà inú ẹni tí o fẹ́ fẹnuko lẹ́nu ó dùn, àbí? So ìmọ́tótó ara òun ni kòkò ọ̀nà láti tọ́jú ara ẹni.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Tí n bá ṣe àdéhùn fún ènìyàn, ìgbà mìíràn mo máa ń kọ sí inú ìwé láti lè rántí torí pé mo lè gbàgbé. Ṣùgbọ́n tí mi ò bá koọ sílẹ̀, mo máa ń rántí tí n bá rí ẹni tí mo ṣe àdéhùn yẹn fún àbí tí ẹni náà bá rán mi létí. Mo dẹ̀ máa ń gbìyànjú láti mú àdéhùn mi ṣẹ lóòótọ́ o. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé ee, máa ṣe àdéhùn, mi n ní lè mú n ṣẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn torí Ọlọ́run nìkan ló lè ṣe àdéhùn tí ó jẹ́ pé gbogbo ìgbà ni ó mú ṣẹ. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn láti, láti ṣíká àdéhùn mi, láti mú àdéhùn mi ṣẹ. Mo dẹ̀ máa ń gbìyànjú láti rántí. Mo máa ń ní àwọn listi tí mo máa ń kọ láti máa rántí àwọn kan. So tí mo bá ṣe àdéhùn, màá bọ́ sínú listi ọ̀hún, màá kọ ọ́ sílẹ̀ pé à mọ́ ṣe àdéhùn fẹ́ ẹni báyi ò lọ́jọ́ báyi, pé mo fẹ́ ṣe nǹkan báyi báyi fún ẹni yìí o. Tí n bá ti padà lọ yẹ̀wò, màá rí, màá sì rántí àdéhùn tí mo ṣe fẹ́ ẹni báyi láti lèe mú ṣẹ.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Mo máa ń ṣiṣẹ́ láti ilé, tí wọ́n ń pè ní work from home. Kódà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní òde òní ló ti di iṣẹ́ àtinú ilé tí à ń pè ní work from home, àbí tí wọ́n tún ń pè ní orúkọ wo ni wọ́n tún ń pè ná. So àwọn iṣẹ́ online dáadáa ló ti pọ̀ torí wípé àwọn ẹ̀rọ ayára bí àṣá ti wà dáadáa, ìyen kọ̀ǹpútà. So ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ là dẹ̀ ń ṣe lórí ẹ̀rọ ayára bí àṣá kò sì ní í ṣe pẹ̀lú pé ibi tí èèyàn bá wà. Ibi kí ibi tí èèyàn bá wà tó bá ti ní ẹ̀rọ ayára bí àṣá tó o dẹ̀ wà connected mọ́ internet tí ó ní data, kò sì iṣẹ́ tí èèyàn ò fẹ́ lè ṣe tó bá jẹ́ iṣẹ́ orí ẹ̀rọ ayélujára tí lèyi tó kọ́ mọ́ dáadáa níìsín. So tí ṣiṣẹ́ láti ilé ó jẹ́ ǹkan tó ti, tó ti gbòde kan, èmi náà dẹ̀ lè sọ pé èmi náà wà lára àwọn tí ń ṣiṣẹ́ láti ilé torí mi ò tí ì.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Èmi àti àwọn ẹbí mi máa ń lo àkókò papọ̀. Nígbà mìíràn, nígbà ayẹyẹ ọdún, mo máa ń lọ sílé láti lọ rí àwọn òbí mi àti àwọn ẹbí, àbúrò àti ẹ̀gbọ́n mi. Nítorí pé a ò jọ gbẹ papọ̀ mọ́, so àsìkò tí a bá ní ayẹyẹ kan láti ṣe, bóyá ẹni kan fẹ́ ṣe ìgbéyàwó àbí ọdún Kérésìmesì yẹn, Christmas àbí ọdún Easter, ọjọ́ ìbí Jésù, o wa nta, àbí Easter ìgbà iku Jésù. Àwọn ọdún yẹn, nígbà mìíràn mo máa ń lọ sí ilé lọ́dọ̀ àwọn òbí mi, àwọn àbúrò àti ẹ̀gbọ́n mi náà dẹ́ máa wà nílé. So àsìkò yìí la máa ń rí ààyè láti jọ wà papọ̀, láti tún rántí àwọn ohun ta ti jọ ṣe papọ̀ ní àti ìgbà ta tí jọ wà. Àwọn àsìkò yìí jẹ́ àsìkò tó máa ń refresh èèyàn gan. Àwọn àsìkò tí mo fẹ́ràn ni. A láǹfààní àti sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan ta ti jọ ṣe bá ṣe jọ ṣe àwọn nǹkan kan papọ̀, a rẹ́rìn-ín, a crack joke, a máa ń gbádùn ara wa gan. A dẹ̀ wá oúnjẹ tó da. A kàn ní fún. Àsìkò mo gbádùn rẹ̀ gan, àkókò pẹ̀lú ẹbí mi. Mo gbádùn àkókò náà púpọ̀. A le pa adìẹ àbí ẹran láti máa jẹun pẹ̀lú ẹ̀ torí àsìkò ọdún. A wá le jókòó síta láti gist, sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé oníkálùkù wa fúnra wa. Àsìkò tó jẹ́ àsìkò tá ń gba ara wa ní ìmọ̀ràn àti ìyànjú. Ǹkan tó ń ṣe yìí, ò ti ẹ̀ tún lè ṣe báyìí, o lè ṣe báyìí. Àsìkò tó dáa gan ni.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Sugbọn àwọn iṣẹ́ kan wà tí èèyàn máa ń fi ọwọ́ òsì ṣe. Tí a bá fẹ́ táńbà ìyàgbẹ́, ọwọ́ òsì la fi máa ń ṣe àwọn iṣẹ́ ẹ̀gbin báyẹn. Ṣùgbọ́n ní tí n bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti jẹun. Pàápàá tí n bá fẹ́ jẹ àmàlà àbí ẹ̀bà àbí any òkèlè, sẹ̀mọ́, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi jẹun. Kódà bí n bá mú ṣíbí tí mo fẹ́ fi jẹ ìrẹsì, ọwọ́ ọ̀tún ni mo fi ń mu. Ọwọ́ òsì ò wù mí, kò, miì mọ ọwọ́ òsì lò rárá. Ọwọ́ ọ̀tún náà la tún fi máa ń, mo fi máa ń wẹ̀ tí n bá fẹ́ wẹ̀. Máa fi mú kànìnkànìn ìwẹ̀ dání, màá fi gbo ara. Ṣùgbọ́n ọwọ́ òsì náà ní àwọn iṣẹ́ tí ń ṣe, mo lè fi òun náà wẹ àwọn ibìkan tọ́wọ́ ọ̀tún ò kí ń dé. Ó yé. Tí n bá dẹ̀ fẹ́ kọ ìwé, tí mo fẹ́ kọ iṣẹ́ bóyá nílé ìwé o àbí exam, tí n bá fẹ́ mú bírò, ìyẹn gègé mi dání, ọwọ́ ọ̀tún náà n mo fi máa ń mu dání. Ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n ń lo ọwọ́ òsì dáadáa. Ọwọ́ òsì náà dẹ̀ jẹ́ ọwọ́ tó dáa náà láti lò. Kódà mo ri pé àwọn tí ń lo ọwọ́ òsì, handwriting wọn ó fẹ́ẹ́ tún rẹwà ju àwọn ọlọ́wọ́ ọ̀tún míì lọ. Ṣùgbọ́n t'ọ́mọ bá wà ní kékeré nílẹ̀ Yoòbá, wọ́n ò kí ń fẹ́ gbà kó lo ọwọ́ òsì torí wọ́n kà á sí nǹkan tí ò dáa. Meanwhile, kò túmọ̀ sì nǹkan kan tó burú. Àwọn ọmọ mi náà máa ń fẹ́ lo ọwọ́ òsì láti kékeré, ṣùgbọ́n wọ́n á yíi padà fún wọn láti lo ọwọ́ ọ̀tún. Ìwọ̀nba àwọn tí ń lo ọwọ́ òsì yẹn ni àwọn tó jẹ́ pé wọn ò rí yípadà tó jẹ́ pé wọn ò tiẹ̀ rí ọwọ́ ọ̀tún yẹn lò rárá rárá. So amọ́ tó bá jẹ́ ní ti èmi o, ọwọ́ ọ̀tún ni mò ń lò.

Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí, ìgbà mí, aago méje òwúrọ̀ ni ọ́fíìsì máa ń ṣí ṣùgbọ́n a máa ń gbìyànjú láti dé kí aago náà tó lù. Bí ìṣẹ́ju bí mẹ́ẹ̀ẹ́dógún kó tó di aago méje, ò yẹ kí òṣìṣẹ́ ti dé ká má ba à pẹ́. So, ti tètè dé ọ́fíìsì jẹ́ ǹnkan táa dẹ̀ mú lórí ọ̀kùnkúndùn níbi iṣẹ́ wa. Punishment máa ń wà fẹ́ ni tó bá ti ń pẹ́, bí i ká yọ nínú salary rẹ̀ ní ìparí oṣù fún àwọn ìgbà tó pẹ́ dé. So èyí máa ń jẹ́ kí gbogbo àwọn òṣìṣẹ́ gbìyànjú láti tètè dé ibi iṣẹ́ lásìkò to ó yẹ, ìyẹn ni aago méje àárọ̀. So àkókò ọ́fíìsì wa nìyẹn tí a máa ń ṣí. A dè máa ń parí pa ọ́fíìsì dé ní bí aago mẹ́rin ọ̀sán, kaluku yo ti parí iṣẹ́ ọjọ́ náà. Wọ́n ní pé punctuality is the soul of business. Iyẹn ni pé tí èèyàn bá ń tètè dé ó jẹ́ ara ǹnkan tí ó máa ń mú kí iṣẹ́ tún mọ̀ gbèro si. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí iṣẹ́ dáadáa ni wọ́n ń ṣe o ṣùgbọ́n torí àìtètè mọ́ dé ọ́fíìsì, ó máa ń mú wọ́n padà nu àwọn àǹfààní kọ̀ọ̀kan tó yẹ kó yọjú. Bí i kẹ́ẹ́nìkan fẹ́ gbé iṣẹ́ wá láárọ̀ kùtùkùtù, ẹ mọ̀ bóyá èni yàn náà ń lọ síbi iṣẹ́ tó fẹ́ sáré mú wá sọ́dọ̀ yín láti wá ṣe ǹnkan. Ṣùgbọ́n nigbà tí ẹeyan bá ti tètè dé, yóò ṣòro láti rí irú ẹni bẹ́ẹ̀ bá pàdé láti gba irú iṣẹ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi gan-an gẹ́gẹ́ bí ẹni kan nígbà mí tí ń bá fẹ́ lọ, mo lè fẹ́ ra ǹnkan lọ́dọ̀ àwọn tí ń ta àtẹ ládùúgbò ǹnkan kan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n bí i aago mẹ́sàn-án, mẹ́wàá ni wọ́n máa ń dé. Téèmi ó ti kúrò nílé, mo dẹ̀ lé nílò láti ra ǹnkan yẹn ní àsìkò yẹn. So àwọn tí wọ́n mọ̀ n tètè dé ninu won mo ti mọ̀ wọ́n, ọ̀dọ̀ wọn ni màá tètè gbà lọ. Bo tiẹ̀ se pé ní ojú ọjọ́ gidi tó bá jẹ́ pé gbogbo wọn ló wà níbẹ̀, mo lè máa dé ọ̀dọ̀ àwọn yẹn láti ra. Ṣùgbọ́n torí pé àwọn nìkan náà lò tí ì dé, ọjà yẹn àwọn ni ó ta. So punctuality ó ṣe koko gan lẹ́nu iṣẹ́, a dè gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn. Tí wọ́n bá pe ọ́fíìsì ní aago méje, aago méje yẹn ò gbọdọ̀ kọjá. In fact kò yẹ kó lù táa fi dé bẹ̀ láti jẹ́ òṣìṣẹ́ dáadáa. Ìyẹn gan òòtú mú kí ọ̀gá ilé iṣẹ́ wa kó fẹ́ràn wa púpọ̀ jù.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà lẹ́nu iṣẹ́ mi, mò ń rí pé owó yẹn ò dára tó. Owó náà kéré sí irú iṣẹ́ tí à ń ṣe. Ṣùgbọ́n bóyá ká sọ pé torí irú orílẹ̀-èdè táa wà tí ò sí opportunity, tí ò sí iṣẹ́ tó pọ̀ lọ́rẹ pẹtẹ́. Ó jẹ́ kí àwa gan-an mọ́ lè sọ̀rọ̀ láti yẹnu padà pé owó yìí ò dára tó. Nígbà tí ó ti ẹ̀tùú, a ṣí iṣẹ́ mi ta fẹ́ ṣe. Tí a bá ti ràá fẹ́ fi ibi táa wà sílẹ̀. Bóyá a fẹ́ lọ síbò mi, ṣùgbọ́n kò sí iṣẹ́ níbí kankan. Ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa ká dúró sí ibi táa wà láti mọ́ manage ìwọ̀nba tí à ń rí gbà. Ṣùgbọ́n, à, ìgbàgbọ́ mi ni pé gbogbo e o yìí padà sí dáadáa. Bóyá tí ìjọba orílẹ̀-èdè wa bá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa si, tí wọ́n dẹ̀ ṣe regulation lórí owó oṣù fún àwọn ilé iṣẹ́. Iye tó yẹ kí wọ́n máa san torí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ náà kì í ṣe pé wọ́n pa owó tó tó ṣùgbọ́n wọ́n, wọ́n kì í fẹ́ tún fún òṣìṣẹ́ lówó tó tó torí pé àwọn máa ń gbìyànjú láti jẹ́ kí èrè lẹ́nu ibi iṣẹ́ kó pọ̀ gan-an dáadáa fún àwọn tó ní iṣẹ́. Ṣùgbọ́n nípa pé wọ́n kó ti owó òṣìṣẹ́ wálẹ̀ tí ò ní tó nǹkan, àwọn ọ̀rọ̀ yìí ó ní agbára díẹ̀.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Mo fẹ́ràn láti máa fi owó pamọ́ gan-an. Iyẹn savings, savings culture jẹ́ nǹkan tó da gan-an. Tí a bá ti gbowó ní ìparí oṣù, in fact, ó yẹ kí èèyàn ní certain percentage, ìyẹn ìpè nínú owó yẹn tó jẹ́ pé èèyàn ti mọ̀ wípé òun á fi pamọ́ ni fún ọjọ́ iwájú. So máa ń jẹ́ kí ìgbà tí kò bá fi bẹ́ẹ̀ sí owó púpọ̀ lọ́wọ́, èèyàn ò lé bọ́ síbẹ̀ láti mú owó láti ṣe àwọn nǹkan tó bá yẹ kí èèyàn ṣe. So mo máa ń fi owó pamọ́. Pàápàá nípa rí oṣù, lẹ́yìn tí mo bá ti gba owó oṣù, màá mú bí twenty percent nínú owó yẹn, màá fi pamọ́ láti fi máa ṣe àwọn nǹkan ní ọjọ́ iwájú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan-an mo lè máa fọwọ́ kan owó tí mo fi pamọ́ yẹn fún ìgbà tó pé, àfi ìgbà tí mo bá dúró wá nílò rẹ̀, ẹhẹn, màá wá bọ́ síbẹ̀, màá mú, màá lò tí mo bá nílò rẹ̀ fún nǹkan tó ṣe pàtàkì. Fifi owó pamọ́ náà dè mó, èèyàn máa ń target àwọn nǹkan kan láti fi owó pamọ́ fun fún bí àpẹẹrẹ bóyá mo fẹ́ ra mọ́tò tuntun, mo á fẹ́ mọ fi ten percent inú owó tí mo ń gbà. Mo fẹ́ mọ fi pamọ́ ní oṣooṣù. Mo fẹ́ ra mọ́tò five million. Iye bàìbàì móò n fi pamọ́. Màá ti mọ iye ìgbà tí yóò tó láti ra mọ́tò òun. Èèyàn tún le fi owó pamọ́ fún ilé, iyẹn rent, àwọn oríṣiríṣi nǹkan tí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì báàyíì a lè mọ̀ mọ̀ fi àpò àsùnwọ̀n kan sílẹ̀ láti máa fi àwọn owó sínú ẹ̀ fún ọjọ́ iwájú. Ara àwọn ọ̀nà táwọn èèyàn tó ń fi fi owó pamọ́ ni pé àwọn tó máa ń ṣe life insurance. Iyẹn ni pé fi máa fi owó pamọ́ fún ọjọ́ iwájú àbí pension fund. Àwọn ti à ń pè ní pension fund yẹn, iyẹn ni pé tí èèyàn bá pa lẹ́nu iṣẹ́, àwọn owó tí èèyàn fi pamọ́ yẹn wá fún. Ó máa jọ̀wọ́ tó ní kìmí dáadáa láti lè bóyá bẹ̀rẹ̀ business ní o tó bá ti kúrò lẹ́nu iṣẹ́ yẹn láti jẹ́ kí ayé rẹ̀ kó wà dáadáa. So savings jẹ́ nǹkan tó da. Èmi náà dè máa ń fi owó pamọ́.

Iṣẹ́ ìtagbangba mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Mo fẹ́ràn ati máa ṣiṣẹ́ láti inú ilé torí mo jẹ́ ẹnìkan tí kò níí a-ẹ-mi ní ìbáṣepọ̀ àbí ọgbọ́n àti ní ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn ènìyàn púpọ̀. So máa ń ṣòro fún mi láti ṣiṣẹ́ ní àyíká táwọn èèyàn bá pọ̀ síi. Mo máa ń prefer láti wà nínú ilé láti ṣe iṣẹ́. Ó máa ń fún mi ní effectiveness dáadáa tí n bá dá wà nínú ilé tí mò ń ṣe iṣẹ́ yẹn. Tí iṣẹ́ náà bá saa tí jẹ́ iṣẹ́ tó yẹ mi dáadáa. Inú ilé jẹ́ ibi tí mo máa ń fẹ́ràn láti ṣe iṣẹ́ ju ìtagbangba lọ.

Nígbà wo ni ó ma ń fọ aṣọ? Aṣọ fífọ̀ fún mi, ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀. Iyẹn bí ọjọ́ Saturday àbí Sunday ni mo máa ń ráyè láti fọ aṣọ torí láti Monday dé Friday, mo máa ń sábà wà lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n nígbà mi tí mo bá ti lá aṣọ tó dọ̀tí tó pọ̀ àbí aṣọ kan wà tí mo ní láti wọ̀, ṣùgbọ́n tó ti dọ̀tí tí mo dẹ̀ tí láti wọ̀ kíákíá, ọjọ́ kó tó kan ọjọ́ yẹn, màá gbìyànjú láti mú aṣọ yẹn láti fọ̀ in particular. So máa-- ṣùgbọ́n ọjọ́ weekend ni mo máa ń ráyè kó gbogbo àwọn aṣọ ìdọ̀tí mi jọ. Mo dẹ̀ máa ń lo aṣọ ìdọ̀tí jọ gan-an, ó máa ń pọ̀, so ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń kàmí láyà láti fọ àwọn aṣọ yẹn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ màá gbìyànjú, màá tiraka láti rí pé mo fọ gbogbo àwọn aṣọ tí mo ní tó dọ̀tí.

Ìmọ́tótó ilé mi, ìgbà tí mo máa ń ṣe, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní àárọ̀, mo máa ń gbá ilẹ̀, màá tú gbogbo inú ilé ṣe, màá gbọn jànkárìwọ̀. Ṣùgbọ́n ìmọ́tótó gbogbo àyíká àti gbogbo rẹ̀ torí mo lè má ráyè ṣe ìmọ́tótó ilé yẹn ní gbogbo, bóyá fọ gọ́tà àyíká àti láti gbá gbogbo ilẹ̀ àyíká kọ́mpáùǹdì, mo lè má lè ṣe yẹn ní ojoojúmọ́. Ilẹ̀ yàrá ni mo máa ń gbá ní ojoojúmọ́ ní tiẹ̀. Alẹ́ tí n bá fẹ́ sùn, màá gbá. Tó bá dẹ̀ di àárọ̀ náà, màá tún gbìyànjú láti gbá, láti jẹ́ kí inú ilé tí mò ń sùn sí kò lè, kò lè mọ́ tóní tóní. Ṣùgbọ́n ìmọ́tótó gbogbo àyíká, mo máa ń ṣe ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, méjọ lílọ́jọ́ Satọdé. Màá gbá gbogbo ilẹ̀ àyíká, màá fọ́ gọ́tà níbi tó bá yẹ, màá ṣe gbogbo ẹ̀gbọ́n jànkárìwọ̀ gbogbo àyíká láti wà ní ìmọ́tótó.

Ibo ni o máa ń ra nǹkan? Ohun tó yẹ kó jẹ́ ni pé, ibo ni o ti máa ń ra nǹkan. Gbogbo ibi tí wọ́n bá ti ń ta nǹkan ni mo ti ń rà. Àwọn nǹkan kan ni mo kàn máa ń yẹ̀wò kí n tó ra nǹkan ní ibikíbi tí mo bá ti fẹ́ rà. Mo máa ń wo price àwọn nǹkan yẹn, ṣe kó wọ́n ju iye tí mo fẹ́ lọ. Ìgbà mìíràn, màá wo bó ṣe é rọrùn síi láti rí nǹkan yẹn gbà. So, mo máa ń ra nǹkan lọ́wọ́ àwọn èèyàn ní àdúgbò àbí ní ọjà physically. Mo dẹ̀ máa ra nǹkan ní online bíi orí Jumia àti àwọn online shop. Jumia basically, mo máa ń ra nǹkan bẹ́ẹ̀ dáadáa. Mo dẹ̀ máa ń consider mo máa fi wo price nǹkan sì ra wọ́n. To, kò sí ibi tí mi ò ti rà nǹkan wò.

Hmm, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ tí n bá ní kí n calculate rẹ̀, ó máa pọ̀ tó ó máa fẹ́ tó seven gig tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀. Torí ó fẹ́ jẹ́ pé ojoojúmọ́ ni mo máa ń subscribe fún data. Mo dẹ̀ máa ń ṣe tóbi one gig lójoojúmọ́, lójoojúmọ́ láti fi wo ohun tó ń lọ lórí Íńtánẹ́ẹ̀tì àti fún iṣẹ́ tí mò ń ṣe náà. Mo nílò data láti lè wà ní ẹnu iṣẹ́ fún remote work. So ìgbà mìíràn dẹ́ wàá tí mo máa ń lò ju seven gig yẹn lọ, ìgbà mìíràn dẹ́ wàá tí mi ò ní lò tó seven gig tí iṣẹ́ tí mo fẹ́ ṣe ò bá fi bẹ́ẹ̀ pọ̀. Àbàá mọ ìgbà tí mi ò bá fi bẹ́ẹ̀ ráyè lò fóònù púpọ̀ jù, ó máa dínkù.

Ṣé o máa ń gbọ́ podcast? Aà, mo máa ń gbọ́ podcast gan. Ṣùgbọ́n podcast tí mo ń gbọ́, mi ò mọ bóyá vodcast ni àbí podcast torí orí YouTube ni mo ti máa ń wo podcast. Ni ìgbà tí mo bá fẹ́ wo, mo, mo máa ń wo oríṣiríṣi topics nínú àwọn podcast yẹn. Ara àwọn podcast tí mo máa ń tẹ̀lé òní, eléyìí kan wà nínú ẹ̀ lórí YouTube tá ń pè ní Men-- Mentality. Ìkan náà wà tí orúkọ ti ẹ jẹ́, ẹ́ẹ́, Glitch. Oríṣiríṣi podcast ni mo ṣá máa ń tẹ̀lé. Ṣùgbọ́n lórí YouTube ni mo ti máa ń tẹ̀lé àwọn podcast mi. Máa wò, máa dẹ̀ kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tàbí méjì nínú àwọn podcast yẹn, ó jẹ́ nǹkan tó máa ń develop mind. Ara àwọn tí mo ti máa ń gbọ́ náà ni Diary of a CEO tí Steven Bartlett máa ń ṣe lórí YouTube. Ó máa ń gbé oríṣiríṣi àwọn, àwọn èèyàn wá láti wá sọ ọ̀rọ̀ nípa wọn àtàwọn nǹkan. Ó sì maa ó sì máa ń gbádùn rẹ̀ dáadáa.

Ìdènà ọkọ̀, ó jẹ́ ǹkan tó burú jáì, ó máa ń dà mí dúró gan nígbà mìíràn, tó bá ti wá jẹ́ pé ekò ní, ọ̀nà máa ń dípa tó jẹ́ pé kódà, b'èèyàn fẹ́ fẹsẹ̀ rìn gan, ó lè má fẹ́e ráyè fẹsẹ̀ rìn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ìdènà ọkọ̀ bá wà, ààyè sì máa wà fún alùpùpù, ìyẹn ọ̀kadà ẹlẹ́sẹ̀ méjì láti maneuver láti rìn láàrín ọ̀nà dídí yẹn. Ṣùgbọ́n ẹni tó bá wà nínú mọ́tò, bóyá bọ́ọ̀sì, public transport tàbí inú mọ́tò rẹ̀, ó máa ń ṣòro gan láti kọjá tí ọ̀nà bá ti dí pa. Ó dẹ̀ jẹ́ ìdiwọ́ ìgbà mìíràn gan ara àwọn ǹkan tó maá mú mi pẹ́ dé ibi iṣẹ́ lẹ́léyi. Torí ìdènà ọkọ̀ kò sí, ara n tèèyàn lè ṣe sí i ni pé tí mo ti mọ àkókò tí ìdènà yẹn máa n wà, tí mbá ti tètè ṣe tán tí mo ti tètè lọ kó tó di pé àsìkò tí ìdènà ọkọ̀ yẹn wà kò ní le affect mi. Bo tí mbá ti bọ́ sí àsìkò yẹn, kò sí ọgbọ́n tí mo lè dá, màá ní láti dúró náà ni, títí tí tí máa fi lè kúrò. Àwọn ǹnkan mí teeyan tun le mo lè fi mọ́tò lẹ́ kí wulẹ mú ọ̀kadà, pé òun ni máa ọ̀kadà ni máa gbé lọ sí ibi iṣẹ́ lénìí torí tí mbá gbé mọ́tò, ìdènà ọkọ̀ máa dènà mi ṣùgbọ́n ọ̀kadà sì le ráyè rìn dáadáa. Tó bá je pe ibi iṣẹ́ tí ó jìnnà ni mo ń lọ, màá kú rora rín ẹsẹ̀ de bẹ̀

Ṣé o ní àwòrán lára? Mo ní àwòrán lára ògiri ilé mi. Àbí àwòrán tattoo? Àwòrán, mi i ya àwòrán kankan sí ara mi torí pé Kristẹni ni mi. Gẹ́gẹ́ bií Kristẹni, mo nígbàgbọ́ wípé àwọn ǹkan yìí ò fi bẹ́ẹ̀ tọ̀nà ṣùgbọ́n lóòtọ́ mo ti n ní change of mind nípa wọn pé kò fi bẹ́ẹ̀ n ṣe pé bóya ò jẹ́ ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò sit well with me láti ya àwòrán sí ara mi torí too much of oge ṣíṣe. Apọ̀ju oge ṣíṣe ò nítumọ̀ tó daá. So àwòrán yíyà sára, ìgbà mìíràn ó máa ń jẹ́ keeyàn dàbí ẹni tí ó mọ́lohun àbí ọmọ inú ayé. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni gan kò seni tó ń ya àwòrán kankan sí ara. Lẹ́yìn àwọn olórin, àwọn olórin ayé bí i àwọn Rema nǹkan kan gbogbo wọn ni wọ́n ní tattoo àwòrán tí wọ́n yà sára. Wizkidì gan tiẹ̀ tún ya àwòrán fẹ́lá. Àwọn ẹni tọ́n admire wọ́n á ya àwòrán wọn sí ara. Well, tó bá jẹ́ ó tọ̀nà lójú wọn, ẹ jẹ́ wọ́n o ṣe, èmi ò l, mi i rí bí ǹkan tó burú tó bájẹ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnikan ò lè ṣe é.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù gbígbá. Mo fẹ́ràn bọ́ọ̀lù gbígbá gan-an àti kékeré ni mo ti mo n gbá bọ́ọ̀lù lágbòole pẹ̀lú áwọn ọ̀rẹ́ mi. Kódà mo sì gbá bọ́ọ̀lù lánàá, táa fi ṣe eré ẹsẹ̀. Àmọ́ bọ́ọ̀lù gbígbá náà ní àwọn ìjàmbá bí i keeyan o fẹsẹ̀ gbá nǹkan àbí keeyan o fẹsẹ̀ kí collision wà. Kódà ẹsẹ̀ ti ń dùn mí látàná torí mo gbá bọ́ọ̀lù báyìí. Bọ́ọ̀lù gbígbá dà, mo fẹ́ràn rẹ̀ gan-an. Àmọ́ mo lè ṣe àwọn eré ìdárayá mìíràn náà lẹ́yìn bọ́ọ̀lù gbígbá. Kò fẹ́ ẹ ṣe eré ìdárayá tí n lè ṣe basketball àmọ́ average ni mí nínú gbogbo àwọn eré ìdárayá tó kù lẹ́yìn bọ́ọ̀lù gbígbá tí mo ti good dáadáa. Àwọn eré ìdárayá mi tí e ṣe eléyìí tí eeyan o mọ lo agbára bí i àwọn chess, scrabble. Mo mọ àwọn náà ṣe dáadáa. Kódà kò fẹ́ ẹ ṣẹ́ n tí ń lé nà nínú àwọn eré yìí. Eré sísá náà sì jẹ́ ǹnkan tí mo tún mọ̀ sá dáadáa. Mo lè sá track event ẹ̀sẹ̀ mi gun máa lá gbogbo èèyàn.

Lójojúmọ́ iye wákàtí tí mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ ni wákàtí méjìlá, torí tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní bíi ago mẹ́jọ, á parí bíi ago mẹ́rin tó jẹ́, tó jẹ́ wákàtí mẹ́jọ. Ìgbà mìíràn kí ènìyàn tó délé láti ẹnu iṣẹ́, láti yanjú àwọn nǹkan mìí lẹ́nu iṣẹ́, ó máa ń pẹ́. Ṣùgbọ́n wákàtí mẹ́jọ tó, mo máa ń lò bí i wákàtí mẹ́jọ lẹ́nu iṣẹ́ lójoojúmọ́ láti yanjú iṣẹ́ mi dáadáa. Hmm, àti láti tidy up àwọn iṣẹ́ tí mo ṣe. Wákàtí mẹ́jọ ó tó mi lẹ́nu ibi iṣẹ́ mi. Ẹ ṣeun.

Ó rọrùn gan fún mi láti dáríji àwọn ènìyàn tó bá ṣẹ̀ mi, torí pé ẹ̀ṣẹ̀ ó jẹ́ ǹkan tí kò fẹ́ ṣe má ṣe láàárín àwọn èèyàn, kò sí bá se le jọ wa táà ní ṣe ara wa. So ti èmi náà bá ń ṣẹ̀ èèyàn, èmi náà fẹ́ kàn dáríji mi. So tó èèyàn bá ṣẹ̀ mi ó yẹ kí n lè dáríji wọ́n náà àti pé gẹ́gẹ́ bí Kristẹni, iwe mímọ gan sọ pé dárí ẹ̀ṣẹ̀ wa jin wá bá ṣe dárí ẹ̀ṣẹ̀ jin àwọn tó ṣẹ̀ wa. Ìyẹn ni pé tí a bá dáríji àwọn tó ṣẹ̀ wa, àwa gan ò láǹfàní pé kí Ọlọ́run kó dáríji wa. So nínú àyè nínú agbègbè tá ń gbe a bá àyíká, ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ṣe kókó gan. So mo máa ń, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn, kódà àwọn tí ò bá fẹ́ dáríji ra wọn, mo máa ń bá wọn sọ̀rọ̀ láti dáríji. Ó kan jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí ó máa ń le láti dáríji. Àwọn ẹ̀ṣẹ̀ tó bá dún eyàn wọ inú egun, ó máa ń le fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti dáríji. And infact tí èèyàn bá padà dárí irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ jí, ó possible kò jẹ pé ẹni tí èèyàn dáríji yẹn, a ní jọ wa bá ṣe wà tẹ́lẹ̀, a ní jọ ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀ torí ẹ̀ṣẹ̀ yẹn bó yóò ki gan.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò torí immediately tá bá ti parí lẹ́nu iṣẹ́ ni mo ti máa ń gba ọ̀nà lé lọ. Mi kì í dúró láti máa gist àbí máa sọ̀rọ̀ lẹ́yìn iṣẹ́. So ó máa ń mú mi tète dè lé. Tí n bá sì ti dé lé, màá bẹ̀rẹ̀ sì ní ṣe àwọn nǹkan tí mo ní láti ṣe nílé.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Mi kì í wo ètò àwọn tẹlifíṣon. Kódà mi ò ní tẹlifíṣàn gan-an nílé mi. Àwọn ètò tẹlifíṣon bíi CNN tí n bá fẹ́ wo, máa bọ́ sórí ẹ̀rọ ayélujára ayárábíàṣá tí n bá ti tẹ̀ sí inri n tí n bá fẹ́ rí. Ṣùgbọ́n pé kí n wá jókòó, kí n wá wo BCO èsì àbí NTA, àwọn tẹlifíṣon tí ń ṣiṣẹ́, mi kì í wo, mi kì í wo àwọn ètò wọn. Kódà mi mọ àwọn ètò wọn rárá ìgbà kan. Ígbà kan, koto dí pé orọ fóònù di bọ́ọ̀ntu tí káluku ni lọ́wọ́. Àwọn ètò tẹlifíṣin yìí ni gbogbo èèyàn máa ń wò tó máa ń keep wa busy bó bá ti dìrọ̀lẹ́ a ti mọ àwọn àsìkò táwọn ètò kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀. A ti gbáradì fún wọn. A clear gbogbo ohun tí a bá fẹ́ ṣe lásikò láti wo àwọn ètò tẹlifíṣon, àwọn bíi story time àwọn nǹkan nkan. Ṣùgbọ́n lónìí, nígbà ojẹ́ pé bi abá ti bóori fóònù kò sí n ta lè wo. Àwọn ètò yẹn ti, wọ́n ti kúrò won wá, relevant mọ́.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni bíi kí n po ọ̀gì àbí custard tí n bá ń rọ̀ṣì tí mo fẹ́ tètè débí iṣẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà oúnjẹ tí màá jẹ ní àárọ̀ mo ti máa ń sè e sílẹ̀ láti ìrọ̀lẹ́. Màá ti sè bóyá ìrẹsì ni o. Ìgbà mìíràn mode lè ṣe ìrẹsì yẹn láàrọ̀ náà tí mo fẹ́ jẹ ẹ́. Oúnjẹ tó ṣe dáadáa ni mo máa ń jẹ ní òwúrọ̀. Mo lè jẹ ìrẹsì pẹ̀lú ọbẹ̀ àbí jọ̀lọ́fù rice. Àmọ́ mi ò lè jẹ àmàlà láàárọ̀. Mi ò lè jẹ òkèlè láàárọ̀, èmí o kì í sábà jẹ. Òkèlè oúnjẹ ọ̀sán ni. Àárọ̀, àwọn oúnjẹ tó light bíi búrẹ́dì àti tíì, àwọn oúnjẹ tí mo máa ń jẹ láàárọ̀ nìyẹn. Àbí rice pẹ̀lú chicken. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní àárọ̀ nìyẹn.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? A, mo máa ń yẹ ọjà mi wò dáadáa. Alákọ̀ọ́kọ́na, màá wo ọjà to bá jẹ́ pé wà sealed, màá wo expiry date rẹ̀, bí ṣe kò tíì expire. Láti test bóyá ṣé ó dá àbí kò da. Ẹ̀keji ni pé bí mo ṣe máa ń fi ọjà mi pamọ́. In a cool àti dry place tó mi ò tí ì ní dà sí àbí tí nǹkan tó lè bàjẹ́ ò tí ní tó rùn òfin ni ìpá jù. Àwọn nǹkan yìí ni mo fi máa ń preserve ọjà mi, tó fi jẹ́ wípé ọjà mi kì í bàjẹ́. Àwọn ọjà yẹn ó máa ń dára ní gbogbo ìgbà. Àwọn ọjà yìí ó máa ń attract customer torí ó máa ń neat. Mo máa ń tún un ṣe dáadáa, màá nùú, màá jẹ́ kó jó ẹ dán.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Mo máa ń jẹ oúnjẹ tó kù dára dára. Kódà, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, tí ń bá fẹ́ se oúnjẹ, mo máa ń se oúnjẹ ní ọ̀nà tó jẹ́ pé yóò ṣẹ́kù fún mi láti jẹ ní ìgbà mìíràn. Fún àpẹẹrẹ, tí ń bá ṣe oúnjẹ ní àárọ̀ although, mi ò kí ń sábà ṣe oúnjẹ ní àárọ̀, but tí ń bá ṣe oúnjẹ ní àárọ̀, màá fẹ́ kó ṣẹ́kù tó jẹ́ pé tí mo bá dé láti ibi iṣẹ́, màá kọ́kọ́ ti ẹ̀ jẹ́ tí màá ba tún ṣe oúnjẹ mi tí ń bá dè ṣe oúnjẹ ní ọ̀sán náà. Màá ṣẹ́ díẹ̀ kù tí màá jẹ lálẹ́. Kódà, ìgbà mìí gan di ọjọ́ kejì, mo lè ṣe oúnjẹ láti alẹ́ àbí ọ̀sán tí yóò kù di àárọ̀ ọjọ́ kejì tí màá lè sáré jẹ kí n tó mọ́ lọ sí ibi iṣẹ́. So, mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa. Kódà, ní ti ọbẹ̀ sísè, tí ń bá ṣe stew àbí ọbẹ̀ tí ẹran wà nínú rẹ̀, ó lè lo ọjọ́ mẹ́ta. Màá kàn mọ́ fí raná, màá mọ́ gbé kaná lẹ́ẹ̀kọ̀kan kó mo baà bàjẹ́. Ṣùgbọ́n mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn emaili tí ó wúlò fún mi. Mo sì rò pé bóyá nípa lílọ sí àwọn website oríṣiríṣi, bóyá wọ́n ti bèèrè permission láti máa send email tí mo ti grant ẹ̀. Ohùn ló jẹ́ káwọn email yẹn máa wọlé. Ó máa ń wà very disturbing tó jẹ́ pé mo máa ń fẹ́ delete ẹ̀ ṣùgbọ́n torí pé ó bá ti pọ̀ jù. Kódà nínú emaili mi kan, àwọn emaili tí mo gbà tí mi ò yẹ̀wò rárá rárá tí mi ò nílò rẹ̀, ó ti, ó ti pọ̀ dé ibi tó jẹ́ wí pé ó kan wà bẹ́ẹ̀ ni. Mi ò mọ̀ bí mo ti fẹ́ ṣe. Mo dẹ̀ màá unsubscribe náà gbá mi. Ṣùgbọ́n ó pọ̀ gan tó jẹ́ pé unsubscribe yẹn mo lè máa rí i ṣe tán. Ó tiẹ̀ tí wa sùn mi emaili yẹn. Ó, ó, ó, ó ní mí lára gan. So oríṣiríṣi àwọn emaili ìgbà mi. Ipolowo ọjà lórí emaili náà ti wà. Wọ́n advertise gbogbo ẹ̀ ṣá wà bí oríṣiríṣi emaili. Kọ́ lọ́un ṣà ánu.

Ṣé o máa ń rántí àláà rẹ? Ah! Ọ̀nà méjì lò pín sí. Ìgbà mìíràn mo máa ń rántí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń rántí tí n bá ti jí. Ó tún depend lórí àsìkò tí n bá jí ló máa ń determine pé bóyá màá rántí àbí mi i ní rántí. Tí n bá jí ní òru tí mo bi mo se lá àlá yẹn tán, mo máa n rántí. Ṣùgbọ́n tí emi bá sùn padà tó di àárọ̀ ọjọ́ kejì tí mo ń gbìyànjú láti rántí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti máa ń gbàgbé tí mo ò ní rántí mọ́ rárá rárá rárá rárá. Ṣùgbọ́n mo wo ohun kan kan lórí psychology ní lecture kan tí mo follow. Wọ́n sọ̀rọ̀ ń pa oorun àti àsìkò tí èèyàn lè lá àlá tí ó rántí. Wọ́n sọ̀rọ̀ ń pa REM. Íyẹn ni deep sleep, oorun tó ti deep. Tó bá jé pé àsìkò yẹn lè eeyàn lá àlá, ó ṣe é ṣe kí ẹ̀eyàn má rántí mọ́. Àmọ́ tó bá jé pé ìpele kejì oorun la wà àbí ikẹta, àlá yẹn tún máa ń rọrùn láti rántí sí.